Mo fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ààbò ayélujára. Mo ní ìfẹ́ láti kọ́ ẹ̀kọ́ yìí kí n mọ̀ sí nípa ààbò ayélujára, kí n sì kọ́ gbogbo ohun tí mo nílò láti mọ̀ nípa bí a ṣe ń ṣiṣẹ́ nínú ààbò ayélujára. Pẹ̀lú èyí, mo tún fẹ́ mọ bí mo ṣe lè bẹ̀rẹ̀ iṣẹ́ àti ríṣẹ́ nínú ààbò ayélujára.

Bẹ́ẹ̀ni, mo ti rìn àjò lọ sí àwọn ìlú bíi ìlú Èkó, ìlú Abẹ́òkúta, ìlú Òǹdó, ìlú Ọ̀ṣun, ìlú Ògùn, ìlú Adó-Èkìtì, ìlú Lọ́kọ́ja, ìlú Benin, ìlú Ìbàdàn, ìlú Àkúrẹ́, ìlú Ìlọ̀rìn àti ìlú Enugu. Àwọn wọ̀nyí jẹ́ àwọn ìlú pàtàkì tí mo ti ṣabẹ̀wò sí.

Mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ìbáṣepọ̀ tó dá lórí ìbáwọn, ìtẹ́lọ́rùn àti ìfàràmọ́. Mo máa ń fi ìbáṣepọ̀ pẹ̀lú wọn hàn nípasẹ̀ ìgbọ́ràn, fífi ìmúlòpọ́ ṣe àti pípa ìpinnu pọ̀jọ̀ nígbà tí ó yẹ.

Ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́, mo nífẹ̀ẹ́ sí kókó ẹ̀kọ́ tí ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ kọ̀m̀pútà. Nítorí pé ó ń fún mi ní àǹfààní láti lóye bí a ṣe ń ṣiṣẹ́, kí n lè mọ bí a ṣe lè lo ìmọ̀ yìí fún ìdàgbàsókè ara ẹni àti ìdàgbàsókè àwùjọ. Mo tún nífẹ̀ẹ́ sí ìmọ̀ ìtàn àti àṣà, nítorí pé ó ń jẹ́ kí n lè mọ ìtàn ènìyàn àti bí àṣà ṣe ń dá ìgbésí ayé ènìyàn lóri.